Rárá o, n kò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, nítorí pé oúnjẹ òpópónà a máa wọ́n, kì í sì yó ènìyàn bọ̀rọ̀. Bákan náà, ènìyàn ò mọ̀ bí a ti se oúnjẹ ní òpópónà, bóyá ẹni tó se oúnjẹ náà bóyá ó jẹ́ ẹni tó ní ìmọ́tótó tàbí bẹ́ẹ̀ kọ́. Nítorí náà, n kò kín fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà.

N kò kín ṣe ẹni tó ní àwọn ẹlẹgbẹ́ ta jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ilé iṣẹ́, nítorí pé iṣẹ́ ara mi ni mò ń ṣe. Mo ní ilé ọjà tí mo ti ń ta ọjà onísòwò káràkátà, òun ni mò ń ṣe. Nítorí náà, ọ̀pọ̀ ìgbà àwọn oníbàárà òun náà ni máa ń bá sọ̀rọ̀ tí mo máa ń bá ní nǹkan ṣe papọ̀ ní ibi ọjà mi. N kò ní àwọn ẹlẹgbẹ́ tí a jọ ń ṣiṣẹ́ papọ̀ rárá.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sín, òun náà ni láti mú aṣọ ìnùjú kí n fi nu imú mi. Táa bá rí ohun nǹkan ìdọ̀tí kan tí mo sín síta nígbà tí mo bá sín, pàápàá n óò sì máa sọ fún ara mi pé mo d'alábùkún fún.

Rárá o, n kò kí máa rọrùn nígbà tí mo bá sùn, nítorí wípé tí mo bá fi ǹkan rọrùn, nígbà tí n ó bá fi jí ó ṣe é ṣe kí ọrùn kó ti máa dùn mí, kí ara mi kó má balẹ̀ dáradára. Nítorí náà n kò kí máa fì ǹkan kankan rọrùn nígbà tí mo bá sùn.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà, pàápàá jùlọ ní gbogbo ọjọ́ Sunday nígbà tí mo bá ń lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn fún Olúwa. Ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún mi láti borí mi èyí tí ó mu kí n lo fìlà, pàápàá jùlọ gbogbo ìgbà tí mo bá fẹ́ gba àdúrà. Mo rí i gẹ́gẹ́ bí ohun tó tọ́ láti máa fi fìlà borí mi.

Mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. Ṣùgbọ́n èyí jẹ́ kìkì ìgbà tí òtútù bá mú. Iyẹn ní ìgbà tí òjò bá rọ̀ nìkan náà ni n máa ń fi aṣọ bo ara. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà ooru àbí ìgbà tí kò sí iná tí oru mú, n kò kín fi aṣọ bora rárá.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́, bó tilẹ̀ jẹ́ pé oníṣòwò kára kátà ni mò ń ṣe. Nígbà tí mo bá rí ìṣòro kankan, ohun tí ń ò kọ́ ṣe, òun náà ni láti wá ìdí ohun ti omú ìṣòro náà wá. Nígbà tí mo bá ti mọ ìdí, èyí e yóò jẹ́ kí ó rọrùn láti lè wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà kí gbogbo rẹ̀ kó lè lójú túú.

Ohun tí mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀, òun náà ni láti dúró sí inú ilé tẹsẹ̀ dúró díẹ̀ títí tí òjò yóò fi dá. Èyí tó bá jẹ́ ọjọ́ iṣẹ́ tí mo nílò láti jáde, n ó dàwọ́ dúró ná títí tí òjò yóò fi dá. Ṣùgbọ́n tó bá jẹ́ òpin ọ̀sẹ̀, nígbà tí n kò lọ sí ibi kankan, bí òjò bá rọ̀, n ó bọ́ sí orí ibùsùn mi, n ó sun orò òjò títí tí òjò yóò fi dá.

Lọ́wọ́lọ́wọ́ yi ǹkọ́ ni ètò abo computer. Bó ti lẹ̀ jẹ́ pé ó ti wà lórí kọ̀m̀pútà mi rí. Ṣùgbọ́n mo rí i wí pé gbogbo ìgbà tí mo bá tán kọ̀m̀pútà mi nísìni, yóò gbé àkíyèsí wá fún mi wí pé ètò ààbò orí kọ̀m̀pútà mi ó ti tán. Wí pé kí n ṣe àtúnṣe òmíràn, èyí tí n kò tíì ní àǹfààní à ti ṣe.

Ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi, òhun náà ni wípẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn oníṣòwò mìíràn yóò dìde tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí ní ta irú ọjà tí mò ń tà. Ó ti tó bí ìgbà mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé tí n bá ti dáwọ́lé ohun kan ní ṣíṣe àbí ní títà, òhun náà la ò rí àwọn ẹlòmíràn tó jẹ́ irú ǹkan kan náà làwọn náà yóò gbé kalẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní tà. Èyí jẹ́ ohun tó má ń dènà bí a ti ń ṣòwò àti bí a ti ń rí èrè lórí òwò sí.

N kò kín ń ṣe ẹni tó máa ń gbọ́ podcast rárá. A fi ẹ̀ẹ̀kọ̀kan níbi tí mo bá ti ń tẹ fóònù, tí mo bá ṣe alábàápàdé àwọn podcast, òhun náà ni n ó tẹ̀ tí gbọ́ ohun tó wà níbẹ̀. Ṣùgbọ́n n kò ń ṣe ẹni tó máa ń fi ìgbà gbogbo gbọ́ podcast rárá.

Rárá o, n kò kí máa ṣe yoga, bó tilẹ̀ jẹ́ wípé mo ti gbọ́ nípa rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà rí. Bẹ́ẹ̀ ni mo ti rí i ní orí amóhùnmáwòrán, ṣùgbọ́n kì ń ṣe ohun tí èmi tìkára mi ti fi ìgbà kan ṣeri rárá.

Rárá o, n kò ì tíì lọ ṣọdẹ rí, nítorí wípé a ò bí mi ní ìdílé àwọn tí ń ṣọdẹ. Bẹ́ẹ̀ ni, n ò ṣe àbápàdé àwọn tí ń ṣọdẹ rí. Eléyìí kò fún mi ní àǹfààní láti lọ fi ṣọdẹ nígbà kankan rí.

Bí mo ti máa ń ṣe ìtọ́jú ara mi, òhun náà ni láti rí wí pé mo jẹun tó dára, mo sùn ní àsìkò, mo wọ aṣọ tó dára, mo wọ bàtà èyí tí ó wù mí, àní mo tún ra mi ṣe gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ ní ìgbà gbogbo. N ó sì máa fi gbogbo ìgbà mú inú ara mi dùn nítorí kò sí àǹfààní tàbí ìlera nínú ìbànújẹ́ tàbí ìrònú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Tí oúnjẹ bá ní ata dáadáa, a máa wù mí láti jẹ ẹ́ ní àjẹyọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ tí kò ní ata nínú, èyí a máa mú kí aya rìn mí. Èyí ó sì níí fún mi ní àǹfààní láti lè jẹ oúnjẹ náà dáradára. Nítorí náà, ní ìgbà tí mo bá ṣe oúnjẹ ní ilé, n ó rí i dájú wípé mo fi ata síi dáadáa. Èyí sì jẹ́ kó mọ́ mi lára àti ẹbí mi láti máa jẹ oúnjẹ tó ní ata.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù, nítorí pé mo ní ọmọdé lọ́wọ́ tó gbọ́dọ̀ lọ sí ilé ìwé ní òwúrọ̀ kùtùkùtù. Nítorí náà, mo rí gẹ́gẹ́ bí ojú ṣe láti jí kùtùkùtù, láti dáná oúnjẹ tí ọmọ yóò jẹ àti mọ̀lẹ́bí kí n sì mú ọmọ mi lọ ilé ìwé kí èmi náà kó tó kọjá sí ibi ilé iṣẹ́ mi.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́, bí mo bá ti jí lówùrọ̀, n ó bọ́ sí iyàrá ta ti ń dáná. N ó dáná tí èmi àti mọ̀lẹ́bí mi yóò jẹ. Lẹ́yìn náà, n ó múra fún ọmọo mi tí ń lọ ilé ìwé, a ó sì bọ́ sọ́nà. Ta bá ti dé ibùdókọ̀, a ó wọ ọkọ̀. N N ó kọ́kọ́ mú ọmọ mi yà sí ilé ìwé rẹ̀. Nígbà tí òun bá ti dé ilé ìwé, n ó ṣẹ̀ṣẹ̀ wá padà. N ó bẹ̀rẹ̀ sí ní rìn láti ibi ilé ìwé ọmọo mi títí n ó fi dé ibi ilé iṣẹ́ tí mo ti ń ṣe kára kátà. Nítorí pé kì ń ṣe ibi tó jìnnà tó bẹ́ẹ̀ láti ilé ìwé ọmọ mi, n ó fẹsẹ̀ rìn títí n ó fi dé ilé iṣẹ́ mi ni, n ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́o mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Èyí tó bá jẹ́ ní ìgbà tí mo nílò láti bá ọ̀gọọrọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀. Bóyá nígbà tí mo bá wà ní ilé ìjọsìn ní ọjọ́ Sunday, tàbí tí a bá ń ṣe ìpàdé ìdágbàgbà èyí tí ọ̀pọ̀lọpọ̀ èrò wà níbẹ̀ tí a sì nílò láti bá wọn sọ̀rọ̀. A má a mú kí ń lo ẹ̀rọ ìgbésókè láti fi ríi pé gbogbo ènìyàn ló gbọ́ ohun tí mò ń sọ.

Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́, lẹ́yìn tí mo bá ti délé láṣálẹ́ láti ibi ilé iṣẹ́ kára kátà mi, ń ó bọ̀ sínú ìyàrá tí a ti ń wá oúnjẹ. Ń ó dáná oúnjẹ tí èmi àti mọ̀lẹ́bí mi yóò jẹẹ. Lẹ́yìn yìí, ń ó jókòó tèmi, tọkọ, tọmọ. A ó jọ máa jíròrò tí ó bá ní ohun kan tàbí àwọn ìfitónilétí tí mo nílò láti fi tó wọn létí. Ń ò fi tó olúkúlùkù létí, a ó jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí. Bo bá ṣe ìgbà tí iná mọ̀nàmọ́ná bá wà, a ó ṣí tẹlifíṣàn, a ó sì jọ wo ètò tó ń lọ lórí tẹlifíṣàn. Lẹ́yìn yìí la ó gbàdúrà àṣálẹ́ kí olúkúlùkù kó tó bọ́ sórí ibùsùn láti sun oorun alẹ́.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀. Nítorí wípé èmi gẹ́gẹ́ bí ẹ̀nì kan, mo jẹ́ ẹni tó fẹ́ràn orun sísun. Mo sì mọ̀ wípé ó ṣeé ṣe fún mi láti má jí dìde nílẹ̀ bọ̀rọ̀ l'òwúrọ̀. Nítorí náà, n ó fi ẹ̀rọ àláàmù mi sí ìtòsí. Tó bá ti di àsìkò tó bá yẹ kí n jí, ẹ̀rọ àláàmù orí agogo mi yóò dùn. Nígbà tó bá ti dún, eléyìí ni yóò jí mi dìde ní òwúrọ̀ tí n ó sì fi dìde nílẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ.

Rárá o, n kò kí máa pàdé àfojúsùn títà mi. Pàápàá jùlọ ní àsikó tí a wà yìí, ọjà títà kò yá bó ti máa ń rí tẹ́lẹ̀. Ọpọlọpọ àwọn oníbárà tó máa n wolé wá bá wà rájà ní wọ́n kò ki wá mọ. Ọ̀pọ̀ a máa ṣe awuyewuye wípé kò sí owó nílùú. Eléyìí kò jẹ́ kí àfojúsùn títà kì ó bọ́ sí bó ti yẹ àti bó ti tọ́.

N kò ní ìgbà kan tí mo fi máa ń ra epo fún ọkọ̀ mi nítorí pé n kò tíì ra ọkọ̀ tíkaraa mi. Mo jẹ́ ẹni tó sì ń lákàkà. Mo jẹ́ ẹni tó sì ń gbàdúrà sí Ọlọ́run, tó sì gbolọ́run gbọ́ fún ọkọ̀ tí araa mi. Nígbàkigbà tí owó bá dé, tí Ọlọ́run bá ṣọlá fún mi, tí mo bá ra ọkọ̀ temi, n ó mọ ìgbà tí n ó fi máa ra epo síi.

Rárá o, n kò kí n kọ ìròyìn ní ibi iṣẹ́ nítorí wípé n kò ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí a ti ń kọ ìròyìn rárá. Ibile iṣẹ́ ọjà káràkátà, òun le mi wà. Oníṣòwò ni mí, n kò ṣiṣẹ́ àwọn akọròyìn rárá.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jíjó gidigidi gan ni. O jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà tí mo bá ti gbọ́ ohùn orin àti ìlù tó dára, pàápàá jùlọ nígbà tí mo bá wà ní ilé ìjọsìn ní ọjọ́ Sunday nígbà tí a bá ń kọrin yín Ọlọ́run lógo. Mo jẹ́ ènìyàn tó máa ń jó gidigidi gan láti mo ore Olúwa.

Èdè tí ó wùn mí láti kọ́, òun náà ni èdeè Íbò. Mo jẹ́ ẹni tó ti bá àwọn Íbò ṣòwò rí nígbà tí mo ṣì wà ní èwe. Mo ní ọ̀gá tó jẹ́ Íbò nígbà náà rí tí mo máa ń bá tajà. Èyíi mú kí n nífẹ̀ẹ́ sí àti kọ́ èdè Íbò kí n lè mọo sọ dáradára.

N kò ní ìmúrasílẹ̀ kan ní pàtó tí mo máa ń ṣe fún ìpàdé pẹ̀lú oníbàárà, nítorí pé ní ibi ilé ọjà kátàkárà mi, òun náà ni àwọn oníbàárà tí máa ń bá mi pàdé. Tí ó bá nílò láti bá èyíkéyìí nínú àwọn oníbàárà mi pàdé, mo ó sọ fún wọn láti pàdé mi ní ibi ilé ìtajà, mo ó sì fún wọn ní àkókò. Nígbà tí n ó wà níbẹ̀ ti kárà mi tí wọ́n yóò le bá mi pàdé fún ohunkóhun èyí tí ó bá yẹ.

N kò ní oun kan ní pàtó tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Yálà kí máa wo àwọn ọkọ̀ tó ń rìn ní ojú ọ̀nà márosẹ̀ bí wọ́n ti ń la ara wọn kọjá, àbí kí máa wo àwọn ènìyàn tó ń rìn ní títì tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tí a bá rí tó bá ń ṣẹlẹ̀ ní òpópónà tàbí pàápàá kí máa tẹ ẹ̀rọ fóònù mi alágbèéká láti máa wo oun tó ń ṣẹlẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Nko oun èyí tó bá wù mí nígbàkígbà, oun náà ni màá ń ṣe nígbà tí mo bá wà nínú ọkọ̀

Ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́, òun náà ni ìmọ̀ orin. Bí a ti ń kọ́, bí a ti ń ṣe ìyànànà onírúurú ohun orin tí ó wà, tí ń ò fitún lè máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn mìíràn. Èyí jẹ́ ìmọ̀ kan tó wù mí, tí mo sì gbàgbọ́ wípé tó bá yá, ń ò sì tẹ̀síwájú láti lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ dáradára.

Bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà, ẹ̀rọ fóònù alágbèéká àti íńtánẹ́ẹ̀tì, ó ti jẹ́ kí lílo àkókò ní ìgbà gbogbo kó rọrùn fún ènìyàn. Nítorí náà gbogbo ìgbà tí mo bá wà nínú ìlà tí ń kò ní nǹkan mìíràn láti ṣe, n ó mú fóònù mi, n ó sì bọ́ sí orí social media, n ó sì máa wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní inú ayé. Eléyìí yóò gba àkókò mi títí di ìgbà tí yóò fi kàn mí ní inú ìlà tí mo wà.